Ọjà tuntun yóò jáde nígbà tí àwọn èèyàn bá bèrè fun. Ọjà bíi aṣọ, ọjà bíi bàtà wọ́n máa ń jáde nígbà tí àwọn èèyàn bá bèrè fun. Tí àwọn èèyàn bá bèrè fun lọ́pọ̀, ó lè jáde kíákíá ìgbà mii ó tún lè pẹ́ kó tó jáde.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Káàdì ìṣe yìí ni mo máa ń fún àwọn oníbàárà mi nígbà tí wọ́n bá wá wà mí wá sí ọ́fíìsì mi. Káàdì ìṣe yìí ó máa, ó máa ríi wí pé ó kó gbogbo nǹkan nípa iṣẹ́ mi, nípa mi, nípa ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó bá ní ata. Mo máa ń ríi wípé gbogbo oúnjẹ tí mo bá jẹ ó ní ata nínú. Idí ní wípé tí n bá jẹ oúnjẹ tó bá láta, ó máa ń rìn mí lọ́kàn. Idí ní yìí tí mo sì fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó bá ní ata. Oúnjẹ tó ní ata yìí ó máa ń rí wípé ikùn mi wà dédé ní gbogbo ìgbà tí mo bá jẹ ẹ́.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ìgbà míì, mo lè lo kọ̀mpútà mi láti fi bá wọn sọ̀rọ̀. Mo máa ríi wípé mo fi ọ̀rọ̀ bá wọn sọ̀ ọ́ kí n fi fídíò láti fi bá wọn sọ̀. Ìdí ni wípé àwọn oníbàárà mi máa ń ríi wípé wọ́n ń fi ojú rí mi àwọn sì gbọ́ ọ̀rọ̀ tí mo bá ń sọ. Ìdí nìyí tí mo fi lè fi fóònù ọ́ kọ̀mpútà láti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀.

Ìṣẹ́jú mẹ́wàá ni ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi máa ń gba. Gbogbo ìgbà tí mo bá ti jí láàárọ̀ kùtùkùtù tí mo bá ti ń lọ ibi iṣẹ́ kì í ju ìṣẹ́jú mẹ́wàá lọ. Ìyẹn tí mo bá gbé ọkọ̀ lọ, ìgbà mìíràn tí n ò bá rí ọkọ̀ boya mo fẹ́ fi ẹsẹ̀ rìn or mo fẹ́ fi ẹsẹ̀ rìn-in mo dẹ̀ sì fẹ́ gbé ọkọ̀ náà, ó lè ju ìṣẹ́jú mẹ́wàá lọ.

Ọ̀nà tí mo fi máa ń mú àwọn èrò tuntun wá ni wípé mo máa, mo máa rí wípé mo ṣe ǹkan tó máa ń mú inú mi dùn. Ǹkan tó máa ń mú inú mi dùn, ó máa ń mú mi rí àwọn èrò tuntun, ó máa ń mú mi gbò àwọn èrò tuntun, ó máa ń rí wípé mo wà ní ìlera pípé.

Gbogbo ìgbà tí mo bá ti ji ní òwúrọ̀, mo máa ríi wípé mo kọ́kọ́ ka bíbélì mi mo máa ríi wípé mo gbàdúrà sí Olórun. Mo máa dáàbò bo gbogbo ọjọ́ tí mo bá ti jí. Mò dẹ̀ máa ríi wípé mo fọyín mi. Ǹkan tí mo máa ń ṣe ní gbogbo òwúrọ̀ kọ̀ọ̀kan nìyí. Ìgbà mí tí n bàá ríi wípé ẹ́ẹ́ ọjọ́ ọṣẹ, mo máa ríi wípé mo kí àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ríi wípé mo kí àwọn ẹbí mi ni.

Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò, mo jẹ́ ẹni tó kìí wá nǹkan tí ò sọnù kiri. Idí nìyí tí mi ò fi mọ àmì ìràwọ̀ mi. Mo fẹ́ràn láti mọ ǹkan tó jẹ́, tó, tó, tó tọ sí mi. Mo dẹ̀ fẹ́ràn láti mọ ǹkan tó, tí, tí, tí mo jẹ́ ṣùgbọ́n mi ọ̀ tí wá dé ìdí àmì ìràwọ̀ mi.

Mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi, bí kí n fi àárín sí wọn. Mo máa ń rí i wí pé mo, mo gbé, mo gbé gbogbo wọn ní ọ̀nà tó péye. Mo máa ń rí i wí pé mo pín méjèèjì ní ọ̀nà dáadáa. Nígbà tí iṣẹ́ bá yá, màá ṣiṣẹ́. Nígbà tí ìgbésí ayé mi bá nílò ǹkan, mo máa ń rí i wí pé mo ṣètò náà. Mo máa ń rí i wí pé mo, mo, mo, mo, mo rí, rí i wí pé ìpèsè, ìpèsè wà fún, eh, eh, iṣẹ́ àti ìgbésí ayé rẹ.

Àwọn ohun tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ojú ọkọ̀ lọ, kójú generator, kójú stapler, kójú ìwé, kójú biro, kójú kọ̀m̀pútà, kójú mouse, kójú iná, àwọn nǹkan tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi rè. Ìgbà mí, a sì máa nílò omi láti fi ríi pé a fi ṣe àwọn iṣẹ́ tó péye.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, ìyẹn tí wọ́n bá ti ṣiṣẹ́ dáadáa, tí wọ́n sì múnú mi dùn, mo máa ríi pé mo fún wọn ní owó àfikún. Ìgbà mí mo máa ń fún wọn ní owó àfikún tí wọ́n bá ti ṣe ju iṣẹ́ tó yẹ kí wọn ṣe lọ. Bóyá ìgbà mí wọ́n lọ gbé símẹ́ntì ju tó ju símẹ́ntì tó yẹ kí wọ́n gbé lọ, or bóyá wọ́n jẹ́ iṣẹ́ fún mi nígbà tí mo bá rán wọn ní iṣẹ́

Mo fẹ́ràn láti jẹ àkàrà tó bá gbóná, mo sì fẹ́ràn láti fi mu ògì ní àárọ̀ kùtùkùtù bóyá ni, ẹni, ẹni ẹ, ní àárọ̀ kùtùkùtù ọ tó bá di alẹ́, mo máa rí pé mo jẹ àkàrà àti ògì, ó máa ń mú mi sùn léyìn ìgbà tí mo bá jẹ́, ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa jẹ ẹ́

Ẹ̀bùù tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni owó. Mo rí i pé tí n bá fún wọn lówó, wọ́n máa le fi ṣe nǹkan tó bá wù wọ́n. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni owó nìyí. Ìdí mìíràn tí mo sì máa ń fún wọn ní wipe pé, wọ́n máa rí wípé àwọn máa, àwọn ènìyàn máa, wọ́n máa, wọ́n máa, wọ́n máa fẹ́ràn rẹ̀ jù.

Rárá o, n kò máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Iṣẹ́ mi kì í ṣe iṣẹ́ kíkọ ìròyìn níbi iṣẹ́ ṣùgbọ́n ó ní àwọn òṣìṣẹ́ mi tó máa ń rí pé wọ́n ṣe irú iṣẹ́ náà, wọ́n sì máa ń fún wọn ní owó fún irú iṣẹ́ náà. Ìròyìn kíkọ níbi iṣẹ́ kì í ṣe iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Ìgbà mìíràn tí bá nílò èèyàn púpọ̀ láti bá mi ṣiṣẹ́, mo máa ń ṣe pé, mo máa rí pé mo ṣe ìwádìí náà láti rí èèyàn púpọ̀ láti bá mi ṣiṣẹ́. Ìgbà mìíràn mo máa ń ṣèwádìí nígbà tí iṣẹ́ tí bá ń ṣe kò, kò le ká iye àwọn òṣìṣẹ́ tó bá wà.

Mo máa rí wípé mo, mo ran àwọn èèyàn lọ́wọ́ bí i kí n ra àwọn ǹkan tó lè tẹ àwọn èèyàn lọ́run. Mo dà máa rí wípé mo fún àwọn èèyàn ní owó ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ tí bá ti ń lọ lójú ọ̀nà. Mo máa rí pé mo fún àwọn, àwọn tó ń tọrọ owó lówó.

Mo máa ń gba ìyìn láti ẹnu àwọn, àwọn oníbàárà mi. Mo dè máa ń gba ìyìn lẹ́nu àwọn òbí mi àti àwọn ará mi àtàwọn ọ̀rẹ́ mi. Mo fẹ́ràn láti máa gba ìyìn torí ó máa ń mú orí mi wú ó dè máa ń rí wí pé mo ṣíṣe mi dáadáa. Ídí nìyí tí mo ṣe máa ń gba ìyìn.

Mo maa n ri wipe, ibasepo pelu awon alaba sise po, ko ju ise ibi ise lo. Mo de máa n rí wípé iṣẹ́ tí mo bá rán wọn ni mo máa ń rí i wípé wọ́n jẹ́ mi ò máa n mi mo máa rí i wípé kò ju iṣẹ́ náà lọ. Èyíi kì n jẹ́kí àrífín wá kì tún jẹ́kí wàhálà kó yọ nípa iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Gbogbo ìgbà tí n bá ti wà níbi iṣẹ́ àti gbogbo ìgbà tí n bá ti wà nílé tí mo fẹ́ sùn, mo máa rí pé mo lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ó máa ń rí wípé kò sí ariwo ní ibi tí mo bá wà ó sì máa ń jẹ́ kí n lè fọkàn sí ǹkan tí mo bá ti ń ṣe.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nípa kí n gbé wọn lọ síta ká lọ jẹun ọ ká lọ sí ibi ilé ìdárayá láti lọ fojú rí nǹkan bóyá bí ilé àwọn ẹranko láti lọ fojú rí nǹkan tó lè múnú wa dùn. Ìgbà mìíràn mo lè a lè jẹun wá níta ká máa bá ara wa sùn.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí ní ìlú Èkó. Mo fẹ́ràn láti máa gun ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ráyè gùn, bọ̀ ọjọ́ tí mo ráyè gùn, inú mi dùn-ùn torí ọjọ́ náà jẹ́ àkọ́kọ́ tí mo ti gun ọkọ̀ ojú omi rí.

Wákàtí kan ni ìsinmi óunjẹ ọ̀sán mi gbá. Wákàtí yìí ni mo fi máa rí pé mo je oúnjẹ tó bá wù mí, oun náà ni mo fi máa rí pé mo je oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹun jẹ ní ọ̀sán, tó jẹ ìyàn àti ẹ̀fọ́ rírò pẹ̀lú ẹran tinú ẹran.

Mo máa ń ṣètò ìsọ̀rọ̀ láárín àwọn ẹlẹgbẹ́ mi pẹ̀lú ríri wípé àwọn ẹlẹgbẹ́ tó lè sọ̀rọ̀ dáadáa tó lè kó ẹni mọ́ra jù ni mo fi sí ètò ìsọ̀rọ̀ náà. Eeyan máa ń rí wipé gbogbo àwọn ẹlẹgbẹ́ ń kópa nínú ìsọ̀rọ̀ náà.

Nǹkan púpọ̀ ló máa ń mú mi rẹ́rìn, ìgbà mìí bóyá mo wo fídíò ní ojú, ní, ní, ní orí ìbánisọ̀rọ̀ mi ó lè mú mi rẹ́rìn, òr bóyá mo gbọ́ ọ̀rọ̀ kan tó lè mú, tó lè pani lẹ́rìn, ọ̀nà púpọ̀ ni mo fi le rẹ́rìn, ìgbà mìíràn tí n bá fẹ́ rẹ́rìn mo lè lọ máa gbọ́ ọ̀rọ̀, ọ̀r kín lọ máa wo fídíò lórí Íńtánẹ́ẹ̀tì.

Mèjéèjì ni mo fẹ́ràn, ṣùgbọ́n coffee ni mo fẹ́ràn jù. Ìdí tí mo fi fẹ́ràn láti máa mu coffee ni wípé ó máa mú orí mi ko wà ní pípé, ó sì máa mú mi já fafá láàárọ̀ kùtùkùtù, nígbà tí n bá ti wà níbi iṣẹ́. Gbógbó ìgbà tí n bá ti jí lówúrọ̀, mo máa ríí pé mo gbé coffee mi, mo pò, mo sì mú.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń pẹja, mo mọ bí a ṣe ń lo àwọn irinṣẹ́ láti fi pẹja nínú odò. Ó jẹ́ àwọn ǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní òwe. Nígbà tí mo wà ní kékeré, bàbá mi kọ mí tí a ṣe ń pẹja, tí a ṣe ń lo irinṣẹ́ ta fi ń pẹja.

Awon idojuko to wa nibi ise mi ko ju àìṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ mi. Ìgbà mìíràn àwọn òṣìṣẹ́ mi wọn ò fẹ́ràn láti máa ṣiṣẹ́, wọ́n máa ní láti máa pariwo mọ́ wọn, kan fojú sí ibi iṣẹ́ wọn. Ìgbà mìíràn àwọn kan máa tẹ fóònù wọn, wọ́n máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nígbà tó yẹ kí wọ́n wà ní ibi iṣẹ́. Or kawọn mìíràn máa wá sí ibi iṣẹ́ nígbà tó yẹ kí wọ́n wá sí ibi iṣẹ́, kan máa paro wípé, "ọ rẹ àwọn".

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Àwọn àlọ́ apanilẹ́rìn máa ń mú mi lẹ́rìn, mo dẹ̀ máa n fẹ́ràn láti máa gbọ́ lẹ́nu bàbáa mi àti ìyáa mi. Mo fẹ́ràn e jù láti máa gbọ́ lẹ́nu bàbáa mi torí pé bàbaá mi mọ̀ tán ṣe ń pa àwọn àlọ́ náà tó lè mú yàn rẹ́rìn gan.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tó máa ń jí ní kùtùkùtù. Idi tí mo fi máa ń jí ní kùtùkùtù ni bóyá mo ní iṣẹ́ tí mi ò tí pàri láti ibi iṣẹ́ mi o, bóyá mo ti, mo ti sọ fún àwọn òṣìṣẹ́ mi pé àárọ̀ kùtùkùtù ni mo máa fẹ́ rí wọn, ọ̀ni mo máa fẹ́ bá wọn sọ̀rọ̀ o, bóyá mo fẹ́ pé àwọn tó ń gbé rúbọ̀ fún mi láti ìlú Èkó or láti ọ̀nà jíjìn láti mọ̀ bóyá wọ́n ti fẹ́ dé ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Ó jẹ́ aṣọ tí mo máa ń wọ̀ nígbà ìgbà tí òtútù bá dé. Mo máa ń ríi pé mo wọ aṣọ náà, mo dẹ̀ máa ń ri wípé pé mo, mo, mo de ara mi dáadáa láti má rí pé òtútù wọ àyà mi. Nítorí tí òtútù bá wọ ara mi, ó máa ń fa, ó máa ń fa ìlera. Ìdí nìyí tí mo fi máa ń ri wípé mo rí aṣọ òtútù rà ní gbogbo ìgbà tí òtútù bá ti dé.

Mo máa n rí i wípé mo dáàbò bo ayé akókó mi lórí. Íńtánẹ́ẹ̀tì. Bí i kí n ri wípé mo ti fi mo ti, mo ti, mo ti sọ iye ìgbà tí mo máa lò lórí, lórí. Íńtánẹ́ẹ̀tì. Mo máa rí i wípé kí ń tó lọ sórí íńtánẹ́ẹ̀tì, mo máa sọ fún ara mi wípé mi ò gbọdọ̀ lò ju ìṣẹ́jú mẹ́wàá lọ. Tí ìṣẹ́jú mẹ́wàá náà bá ṣí pé, mo máa rí i wípé mo pa íńtánẹ́ẹ̀tì, mo máa lọ fojú sí ǹkan tí mo ń bá ṣe bóyá ní iṣẹ́ mi ò ní ibòmí.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lá àlá burúkú. Ìgbà tí mo lá àlá burúkú gbẹ̀yìn, ìyẹn ni ìgbà tí mo fẹ́ rí èsì ìdánwò tí mo ṣe. Torí nǹkan tí mo kọ sínú ìdánwò náà burú, ó sì máa ń mẹ́rú bà mí. Gbogbo igba ti ń bá ti sùn, ní mo máa lá àlá burúkú. Ṣùgbọ́n Ọlọ́run gbé mi ṣẹ́gun, mo ṣe lá, mo ṣe gígé nínú ìdánwò náà.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tó fẹ́ràn ẹran, mo fẹ́ràn ẹran gan torí ó máa ń ṣara lóore. Ẹran tí mo dẹ̀ fẹ́ràn jù ni ẹran adìẹ, mi ò fẹ́ràn ẹran nàmon torí ẹran nàmon máa ń ṣe ara ní jàmbá. Ṣùgbọ́n ẹran adìẹ ó dáa fún ara, ó sì dáa fún àgbàlagbà. Idí nìyí tí mo máa ń fi jẹ ẹran, gbogbo ìgbà tí máa ti jẹ oúnjẹ, mo máa rí pé mo fẹ́ràn si.

Mo máa ń rí dájú pé ọjà mi dára, p nípa kí n ríi wí pé gbogbo àwọn tó máa ń kó ọjà fún mi wọ́n jẹ́ àwọn tí ó máa ń ṣe dáadáa. Ó sì máa ń kó ọjà gidi fún ni. Mo máa ń rí i pé mo sanwó gidi fún ọjà náà. Mọ̀dẹ́ máa ń rí i pé mo, mo, mo, mo, mo fi ọ̀nà láti ríi pé ọjà náà wà ní, ní, ní condition gidi nígbà tí wọ́n bá ti kó o wá.

Mo máa rí wí pé mo toro àforíjì nipa ríri wípé mo ní ọ̀kàn gidi nipa ọ̀rọ̀ àforíjì. Mo máa n rí wípé mo tún ìwà mi ṣe. Mi dé máa rí i wípé gbogbo ǹkan tó máa yìí, tó máa ba títí títọ́ àforíjì ó koro.

Ọ̀sẹ̀ méjì ni mo ní fún ìsinmi ọdọọdún. Ọ̀sẹ̀ méjì yìí ni mo fúnra mi ní ibi iṣẹ́ mi láti ríi wí pé mo wà ní pípé, mi ò ṣe ìjàmbá sí ìlera mi. Mo dẹ̀ máa n rí pé ọjọ́ náà mo máa ń fi sùn, ó dẹ tún ara mi ṣe, mo ò lè fi ṣe àwọn iṣẹ́ tó lè, tó lè ṣì dá ìjàmbá sí ara mi.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù Agẹmọ. Idi tí mo fi fẹ́ràn oṣù náà ni pé ó jẹ́ oṣù tán bí mi, ó jẹ́ oṣù tí àwọn òbí mi bí mi sáyé ó sì jẹ́ oṣù tí mo máa, tí mo máa ríi wí pé àwọn, àwọn iṣẹ́ tí n bá ṣe mo máa ń fún Ọlọ́run ní gbogbo ìyìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rọhùn nígbà tí mo bá sùn. Mo fẹ́ràn láti máa sùn, ìdí nìyí tí mo fi máa ń rọhùn nígbà tín mo bá sùn. Ìdí tí mo fi máa ń ro, tí mo fi máa ń rohùn nígbà tí mo bá sùn ni wípé, gbogbo ìgbà tí mo bá ti dé láti ibiṣẹ́, ó ti máa rẹ mí, ara ti máa rẹ mí. So, orun náà máa ń tètè wá.

Nǹkan tí mo bá ṣe nígbà tí mo bá ń dúró dè ǹkan ni sùúrù. Mo máa rí pé mò ní sùúrù nígbà tí mo bá ti ń dúró dè ǹkan. Bóyá mo ń dúró dè ǹkan láti ọwọ́ ènìyàn àbí mo ń dúró dè ǹkan láti ọwọ́ Ọlọ́run. Sùúrù ni gbogbo ǹkan náà gbà. Mo dè máa n rí pé mo fi ìwà sùúrù dúró láti gbà ǹkan.

Mo máa ń fọ aṣọ mi ní gbogbo ìparí ọ̀sẹ̀. Mo máa rí pé mo fọọ́ ní àìkú, àìkú náà ni mo máa ń fọ aṣọ tí mo bá ní iro láti múra fún ọ̀sẹ̀ tuntun. Mo máa n rí pé mo fọ gbogbo aṣọ tí n bá ti lò ní gbogbo ọ̀sẹ̀. Mo dé máa ń fọ ní ìparí ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo máa ń pa owó pamọ́ ní ibi iṣẹ́ mi láti lè rí ọjà tuntun rà láti lè fún àwọn oníbàárà mi tí wọ́n bá bèèrè fún-un. Mo máa ń pa owó pamọ́ ní ibi iṣẹ́ mi. Gbogbo ọjà taba tita, mo máa rí pé mo pa pamọ́. Gbogbo ọjà taba tita ní gbogbo ọ̀sẹ̀, mo máa rí pé mo pa pamọ́ láti fi ra ọjà tuntun.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó sí ní-nílè-nílẹ̀ Fẹ́rẹ̀ṣẹ nínú ọkọ̀ òfurufú. Ìdí tí mo fẹ́ràn láti máa jókòó sí ibí ni wípé ó máa mú mi rí nǹkan púpọ̀, ó máa mú mi rí, ó máa rí mi rí òfurufú gan-an, ó máa mú mi rí ǹkan púpọ̀

Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi ò ju kò ju kọ́kọ́rọ́ inú ilé mi, kọ́kọ́rọ́ ibi iṣẹ́ mi, kò ju kọ́kọ́rọ́ ọkọ̀ mi. Nǹkan tó wà nínú àpò mi, ó tún owó tì wà nínú rẹ̀ náà. Nǹkan tó tún wà ń'nú ibẹ̀ náà ó sì jẹ́ káàdì ibi iṣẹ́ mi.

Àná ni mo kẹ́yìn rìnrìn àjò fún ibi iṣẹ́. Gbogbo ìgbà ni mo máa ń rin ìrìn àjò. Ìdí ni wípé ọjà ni mo máa ń tà fún àwọn oníbàárà mi. Ọjà Sìmẹ́ntì. Ìdí nìyí tí mo máa ń rin ìrìn àjò. Mo máa ń rin ìrìn àjò yìí láti polongo fún àwọn oníbàárà mi rán. Ìgbà míì, mo lè rin ìrìn àjò láti lọ rí àwọn oníbàárà mi láti sọ fún wọn pé ọjà tuntun ti dé.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ yìí ni mo máa ń rí pé mo wọ̀ ní gbogbo ìgbà tí máa ti ń lọ sí ibi iṣẹ́. Aṣọ wíwẹ̀ yìí ni mo máa ń lò ní gbogbo ìgbà tí màá ti lọ sí ilé ìwẹ̀. Tí màá ti lọ sí ilé ìwẹ̀, tí màá ti wẹ̀ tán, aṣọ wíwẹ̀ yìí ni mo máa finu ara mi.

Rárá o, n ò fẹ́ràn láti máa rìn nínú atẹ́gùn. Ìdí ni pé ó lè ṣe ìjàmbá sí ara, ó lè ṣe ìjàmbá nígbà tí èèyàn bá rin, òpó náà lè wò, òr ki nkan burúkú, òr ki nkan àjálù kan kó ṣẹlẹ̀ tó lè ṣe okùnfà ẹ̀mí ẹni. Ìdí ni yi tí mi ò fẹ́ràn láti máa rìn nínú atẹ́gùn.

Bẹ́ẹ̀ni, mo ti fún ẹni ní ẹ jẹ́. Mo ti fún àwọn ọ̀rẹ́ mi ní ẹ́jẹ̀ rí nígbà tí wọ́n wá eni tó máa fún wọn ní ẹ́jẹ̀. Ídí nìyí tí mo fi fún àwọn ọ̀rẹ́ mi ní ẹ́jẹ̀ nígbà tí àwọn ibi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ bèrè fún ẹ́jẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlaá mi gbogbo ìgbà tí mo bá ti lá àlá. Bóyá àlá burúkú ni, bóyá àlá gidi ni, mo máa rí pé mo rántí rẹ̀ dáradára. Mo máa ń rántí rẹ̀ láti ri wipé mo rí ìtumọ̀ sí àlá náà ní gbogbo ìgbà tí mo bá ti là. Ìgbà ran mìíràn tí n bá lè rántí rẹ̀ tó bá fún máa ju bí wákàtí méjì or méta or nígbà tí mo bá wà níbiṣẹ́, màá ti rántí rẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn. Gíláàsì yìí ni mo rà ní ọwọ́ àwọn Haúsá nígbà tí mo ń rìnrìn-àjò lọ sí ìlú Èkó. Mo rà á lọ́wọ́ wọn fún ìgbà náírà. Gíláàsì yí ni mo tìn lò fún ọdún bí méjì, mo dẹ̀ fẹ́ràn gíláàsì náà, torí wípé iṣẹ́ ọwọ́ wọ́n fi.

Àkókò méjìlá ni mo ṣètò agogo ìjii mi. Àkókò tí mo ṣe ni wipé mo máa rí i pé mo jí nígbà yìí láti lè múra lọ sí ibi iṣẹ́. Ìgbà mìíràn, mo lè yí àkókò náà sí iwákàtí mẹ́fà ní àárọ̀ kùtùkùtù láti lè múra lọ sí ibi.

Bẹ́ẹ̀ni, mo ń wọ gíláàsì. Gíláàsì yìí ló máa ń mú mi riran nígbà tí mo bá fẹ́ kọ̀wé, nígbà tí mo bá fẹ́ ri nkan ní ojú ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi láti kọ̀m̀pútà mi, ó máa ń rí pé mo rí iná dáadáa, kò sì ní jẹ́ kí ń ṣe àṣìṣe nígbà tí màá kọ ǹkan sílẹ̀, nígbà tí mo bá fẹ́ kọ ǹkan sá wọ̀n oníbàara mi.

Àná ni mo keyìn lọ sí ilé oúnjẹ. Mo fẹ́ràn láti lọ máa lọ sí ilé oúnjẹ torí ó ní ilé oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa lọ láti jẹ oúnjẹ íyan. Mo fẹ́ràn láti máa jẹ torí wọ́n mọ tàn ṣe ń ṣe dáadáa, wọ́n o mọ yán kún dáadáa. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa jẹ ní wákàtí ìsinmi níbi iṣẹ́.

Nígbà mìíràn mo máa ń rí pé mo mu òogùn lójoojúmọ́ ṣùgbọ́n ìgbà mìí mo lè má mú wọ́n. Mo ń fẹ́ràn láti máa mu òogùn agbo fún ara mi. Òogùn agbo Moringa ni mo máa ń mu láàárọ̀ kutukutu. Mo maa ri wípé ara mi jí pépé ó sì máa mọ̀ pé ara mi wà.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí jù ni ìgbà tí èmi àti àwọn ẹlẹgbẹ́ mi táa ń jó nínú òjò. Ìgbà yìí ni òjò kan ńlá kan rọ̀ tó jẹ́ pé èmi àti ẹlẹgbẹ́ mi àá ń gbá bọ́ọ̀lù nínú òjò. Ó yẹ ká máa lọ'lé ṣùgbọ́n nítorí inú wa tó ń dùn a gbá bọ́ọ̀lù náà nínú òjò. Ó wà lára àwọn ìrántí mi tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Mo máa rí pé mo lo YouTube or mo lo Spotify láti gbọ́ podcast. Podcast yìí ni mo fi máa ń gbọ́ àwọn, àwọn olùṣọ́ àgùntàn tó wà ní ilé ìjọsìn mi. Mo fẹ́ràn láti máa gbọ́ podcast nípa ọ̀nà táa fi le tún ara ṣe or láti fi le ṣara lóore.

Yàrá nínú ilé mi tí mo fẹ́ràn jù oun ní yàrá tí mo máa ń sùn, yàrá ibùsùn mi. Mo fẹ́ràn yàrá náà torí ó máa ń fún mi ní ọ̀nà láti sùn láti lè fún ara mi ní, ní ìsinmi tó péye. Èdè tí mo fi fẹ́ràn yàrá yìí náà ni.

Àjọyọ̀ ọjọ́ ìbíi mi mo máa ń rí wí pé mo, mo, mo yọ̀ pẹ̀lú àwọn ẹbí mi. Mo máa ń ri wí pé mo kó àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ mi papọ̀ láti ṣe àjọyọ̀ ìbí, ìbí mi. Mo máa ń rí i wí pé mo ra kéèkì, mo gé kéèkì, mo fún wọn, mo ra àwọn elo gbogbo nǹkan, mo se oúnjẹ, mò pin fún àwọn tó bá wá, tó bá wá yọ̀ pẹ̀lú mi.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti má ṣe ètò nkan. Mo fẹ́ràn kí nǹkan wà ní ọ̀nà pípé kó sì wà ní ọ̀nà tí mo bá ṣe fẹ́. Mo máa rí i pé bóyá níbi iṣẹ́ mi ọ̀ nípa ayé mi ọ̀ bóyá nípa ètò ẹ̀kọ́ mi, mo máa rí i pé mo ṣe ètò náà. Bóyá mo fr ṣe oúnjẹ, bóyá mo fẹ́ mo fẹ́ lórí ibi kan mo fẹ́ ṣe ìrìn àjò mo má rí pé mo ṣètò.

È, ọnà tí mo fi máa ń jí ní òwúrọ̀ ni pé mo máa rí wipé mo lọ ẹ̀rọ tí ó máa ń sọ fún mi wípé òwúrọ̀ ti dé, mo ní láti jí. Ẹ̀rọ náà ni mo máa ń lò ní gbogbo òwúrọ̀ tí òwúrọ̀ náà, màá ti sọ fún pé wákàtí yìí ni mo fẹ́ je kó jimi.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù nínú gbogbo ẹ̀fọ́ ni ẹ̀fọ́ ewúro. Mo fẹ́ràn ẹ̀fọ́ ewúro nítorí pé ó máa ń ṣe ara lóore, ó sì máa ń mú ara kó wà ní pípé, kì í ṣe ìjàmbá sí ara. Eyan dè lẹ́ pẹ̀lú ẹ̀fọ́ ìfun, pẹ̀lú oúnjẹ tó bá wà, eyan lè jẹ́ pẹ̀lú iyán, eyan lè jẹ́ pẹ̀lú àmàlà, eyan lè jẹ́ pẹ̀lú ẹba, ẹyan lè jẹ́ pẹ̀lú fùfú.

Mo máa ń tọ́jú ẹ̀kánná mi bí i kí n rí wí pé mo gẹ́ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ìgbà mìíràn mo máa ń gẹ́ ní oṣù oṣù. Mo máa rí i pé mo fọ dáadáa ní ìgbà tí mo bá fẹ́ fọ lọ oṣù oṣù torí ìgbà mìíràn iṣẹ́ tí mo bá ṣe, mo máa rí i wí pé mo ní ẹ̀kánná tó gùn. Ṣùgbọ́n ó gbọdọ̀ wà pa kogbudo dótí.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mo máa ń rí pé mo ṣètò tí mo ṣe máa lọ, tí mo ṣe máa bọ̀. Mo máa ń ṣètò nípa àkókò tí ń bá lọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni gbogbo ọjọ́. Ìdí nìyìí ni pé tí n bá ti sọ pé wákàtí yìí ni mo fẹ́ dé, wákàtí yìí ni mo máa ń dé. Idi tí mo fi máa ń dé ní àkókò ni, torí mo máa ń ṣètò nigba tí mo bá fẹ́ dé.

Àwọ̀ tí mo fẹ́ràn jù, ó jẹ́ àwọ̀ yẹ́lò. Mo fẹ́ràn àwọ̀ yẹ́lò nítorí pé ó wà lára àwọn tí mo ti fẹ́ràn jù láti ìgbà tí wọ́n ti bí mi, láti ìgbà tí mo ti wà ń kékeré. Mo fẹ́ràn àwọ̀ yìí nítorí pé aṣọ tí mo wọ̀ nígbà tí wọ́n bí mi àti aṣọ tí mo wọ̀ nígbà tí mo ṣe ajọ́ ìbí, ọjọ́ ìbí nígbà tí mo pé ọmọ ọdún kan, òun ni mo wọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkoọ mi. Orúkoọ mi ni ìbùkún. Ìtumọ̀ orúkọ yìí de jẹ ẹni tí ó máa ń ṣe ẹni lórí, ìbùkún, torí pé ìbùkún ní èdè gẹ̀ẹ́sì ó jẹ́ blessing láti ṣe ń kan gidi fún ni. Óhun ni orúkoọ mi.

Èdè tí mo fẹ́ kọ́, òun ni èdè German. Mo fẹ́ràn èdè yìí nítorí pé ó dùn ní gbogbo ìgbà tí mo bá ti gbọ́. Mo fẹ́ràn èdè yìí, mo dẹ̀ ti ń ṣètò láti fi kọ́. Idè tí mo tún fi fẹ́ràn èdè yìí ni pé mo fẹ́ jápa lọ sí ìlú Germany. Ó dẹ́ ni, mo dẹ̀ ní láti gbọ́ èdè yìí láti jápa lọ be.

Batiri fóònù mi ò lé dúró fún mákà, wákàtí mẹ́fà. Ìgbà mìíràn tí ń bá ti ń lò ó pẹ̀lú data, ó lè dúró tìí. Ìgbà mìíràn tí ń bá ti lò ó pẹ̀lú data, ó lè dùn mákàtí mẹ́fà náà lọ. Èdi tí mo fi fẹ́ràn fóònù, batiri fóònù mi ni yi kì í dojú tì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Mo fẹ́ràn láti máa jó torí ó máa ń ṣe ara mi lóore. Mo dẹ̀ rí, mo rí pé ó jẹ́ ọ̀nà tí ẹ fi le ṣara lóore láti fi rí pé ara wà n pipé ara kò dẹ̀ sí ìjàmbá sí ara ẹni. Mo fẹ́ràn láti máa jó láti múnu mi dùn.